Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, tí fóònù mi bá ti dún ní ibi iṣẹ́, mo máa ń dìde. Tó bá jẹ́ pé nínú, eh ọ́fíìsì mi ni mo wà, mo máa dìde, màá bọ́ta, màá lọ dáhùn ẹni tí ó bá ń pè mí lórí fóònù. Tó bá sì jẹ́ pé, eh ní ibi iṣẹ́ tó pé ìta ni mo wà tẹ́ pé kì í ṣe pé, eh ìdáhùn tí màá dáhùn àbí bí bá sọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹni tí ó ń pè mí sọ̀rọ̀, eh yóò fara pa àwọn tajọ wa. Àwọn tójẹ pé wọ́n wà láyìíká mi tojẹ́ pé bóyá a máa fini wọ́n lára tojẹ́ pé kì í ṣe pé bóyá máa fi ni wọ́n lára, mo le dáhùn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí màá sọ àbí tí mo fẹ́ máa sọ àbí bí ń ṣe máa sọ, eh ó lè fẹ́ máa fa ìnira fún àwọn tí ajọ ń ṣiṣẹ́ pọ̀, eh màá dìde kúrò láàárín wọn. Màá sì bọ́ sí ibòmíràn láti lọ dáhùn fóònù mi. Bí mo ṣe máa ń dáhùn ẹ nìyẹn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn o. Kódà irú ọjọ́ yìí ni, ọjọ́ ìsinmi ni, mo sì ti ń múra láti máa lọ sí ilé ìjọsìn. Hmm, tó bá ti di ago díẹ̀ báyìí sí, màá lọ wẹ̀. Màá fọnu, màá sí ìwẹ̀, màá wẹ̀, màá múra. Tó bá jẹ́ pé kí n jẹun náà ni, màá jẹun kí n tó lọ. Tí mo bà sí ní, tí ó bá jẹ́ pé míì ni jẹun ni, mi ò ní jẹun kí n tó lọ. Hmm, mi ò ní jẹun kí n tó lọ. Mi ò ní jẹun. Mo máa ń lọ sí ilé ìjọsìn o. Mo máa lọ sí-- kí n lè ṣe, ọjọ́ ìsinmi nìkan ni mo máa lọ sí ilé ìjọsìn. Ní, ní, nínú ọ̀sẹ̀, mo máa ń lọ sí ilé ìjọsìn bí ẹ́ẹ̀mẹta nínú ọ̀sẹ̀. Ehn, mo máa lọ sí ilé ìjọsìn bí ẹ́ẹ̀mẹta o nínú ọ̀sẹ̀.

Ṣe ọ ní ètò àbò computer, a mọ ní ètò àbò computer. Mo ní ètò ààbò lórí computer ni. Mo ní, torí à, ètò ààbò lórí computer ó ṣe kókó. Hmm, torí tí ènìyàn ò bá ní, hmm, àwọn nǹkan tó lè ṣe ènìyàn láti orí kọ̀ǹpútà, ó pọ̀. Hmm, ènìyàn ò gbọdọ̀ fi ètò ààbò fi ṣeré lórí computer rárá rárá rárá ni. Kí ṣe òun tá fin ṣeré ki se òun tá fo wò imẹlẹ mu. Ètò ààbò lórí kọ̀ǹpútà ó ṣe kókó. A mi ò fi ń ṣeré. Ó rí fóònù tí mò ń lò ga, mo lè tọ ààbò ká tó ṣe wàá sọ pé, orí computer tí mò ń, tí mò ń lò. Orí kọ̀ǹpútà tó jẹ́ pé òun ló yára jù láti, láti, láti fi ṣe ènìyàn ní jàǹbá. Mo ní ètò ààbò lórí ẹ o. Mo ní ètò ààbò.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣi nǹkan ni mo máa ń jẹ ní òwúrọ̀. Kò sí nǹkan tí mi ò le jẹ ní òwúrọ̀. Ìgbà mí, mo lè jẹ, ẹ, èso, ìgbà mí, mo lè jẹ oúnjẹ gidi, ìgbà mí, ó lè jẹ́ pé omi lásán òun ni màá mu, ìgbà mí, ó lè jẹ́ tíì pẹ̀lú búrẹ́dì ni màá jẹ, ìgbà mí, ó lè jẹ ìrẹsì màá jẹ, ìgbà mí, iṣu àti ẹyin, ìgbà mí gan, òkèlè, òun ni mo máa jẹ láàárọ̀ tó bá jẹ́ pé òkèlè ló wà l'òwúrọ̀, òun ni màá jẹ. Kò sí irú oúnjẹ tí mi ò lè jẹ ní òwúrọ̀, kò sí. Hmm.

Sọ fún wá nípa orin ti a ń kọ láti fí ọmọ sùn. Ah, oríṣiríṣi orin ni o. Lára orin tí mo máa ń kọ, máa ń kọ: Ta ló ná ò? Ẹyẹ ni o. Lẹ kò mọ, kò o sá lọ. Ta ló ná òun? Ẹyẹ ni o. Lẹ kò mọ, kò o sá lọ. Kò o sá lọ o, ò o sá lọ. Lẹ kò mọ, kò o sá lọ. Kò o sá lọ o, kò o sá lọ. Lẹ kò mọ, kò o sá lọ. Ta ló ná òun? Ẹyẹ ni o. Lẹ kò mọ, kò o sá lọ. Àwọn orin tí mo máa ń kọ nìyẹn fún ọmọ mi láti fi le sun. Ẹni tó máa ń-- èmi mo máa ń kọ, ìgbà mí sì wà tó jẹ́ pé ìyá rẹ náà máa ń kọ fún un kó fi le sun. Tí ó bá ti fẹ́ rorún sun dáadáa, a pàṣẹ fún un, a sì máa kọ àwọn orin yẹn fún un. Ìlà tí ó rántí? Mí lé sọ ìlà tí o rántí o. Mi ò le sọ. Sé ó ṣì ń kọ́? Àh, ọmọ ò kí ń kọ o, àwa la máa ń kọ torí ọmọ kékeré ni. Ọmọ kékeré ni, ọmọ tí ó tíì máa sọ̀rọ̀ dáadáa, òun ni.

Bí o bá lè pàdé ẹni tí, ẹni tí kò sì mọ̀, ta ni o máa jẹ́? À, mi ò le sọ pé ẹni báyìí ló máa jẹ́ o. Mi ò le sọ pé ẹni báyìí ló máa jẹ́. Mi ò le sọ pé ẹni báyìí ló máa jẹ́. Ohun tí o máa bẹ̀rẹ̀, mi ò le, mi ò le sọ pé ohun tí o máa bẹ̀rẹ̀. Ohun tí mo le mọ̀ pé ó máa bẹ̀rẹ̀ náà ni kíkí, káàkiri ara wa. Ohun náà ni mo lè sọ pé ó máa bẹ̀rẹ̀. Èhè. Ohun tí, ohun ni mo lè sọ pé ó máa bẹ̀rẹ̀. Ohun tí màá sọ, ah! Ohun tí màá sọ, mi ò lè sọ pé nǹkan báyìí ní pàtó ohun tí màá sọ. Èhè, torí mi ò sí ní ààyè láti máa ṣe ìdájọ́ pé eyaǹkan ni ò mọ̀. Èhè, mi ò le, mi ò sí láyè.

Sọ fún wa nípa ìrìnàjò tí kò lọ bí o ṣe rò. Ìrìnàjò tí mo lọ tí kò lọ bí mo ṣe rò, ohun ni ìrìnàjò tí mo ti àti ìlú Ìlọrin wá sí ìlú Ìbàdàn. Tí mo lọ wọ ọkọ̀ ojú irin, gbogbo èrò ọkàn mi àti èròǹgbà mi ni wípé, torí pé ọkọ̀ ojú irin tó jẹ́ kò ní sí súnkẹrẹ fàkẹrẹ kankan lójú ọ̀nà, kò ní sí ìdádúró kankan lójú ọ̀nà, yóò sì le yá mi láti lè tètè dé ibi tí mò ń lọ. Ṣùgbọ́n, ọ̀tọ̀ ni bí mo ṣe lérò, ọ̀tọ̀ nìkan tí ó padà jẹ́. Ìrìnàjò tí ó yẹ kó gbà mí ju wákàtí mẹ́ta lọ tí mo bá wọ ọkọ̀ ojú, ọkọ̀ ojú irin tí mo lọ wọ̀ ó gbà mí ní wákàtí méje kó tó di pé mo dé ibi tí mò ń lọ. Ohun tó ṣẹlẹ̀ náà ni wípé, ẹ́ẹ́, ọkọ̀ ojú irin yẹn tó bá ti lọ fún ìgbà díẹ̀, yóò tún dúró, yóò tún lọ fún ìgbà díẹ̀, yóò tún dúró. Bẹ́ẹ̀ni àwọn ikòritá kọkàn tó tí ń dúró to tí ń já àwọn ènìyàn tó sì tún gbé èrò mì àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fà níyẹn tí ó fi pẹ́ kó tó dé ibi tó ń lọ. Òun tó tún wá yáni lẹ́nu n'bẹ ni pé lotitọ ìyè owó ọkọ̀ ojú irin yẹn ó kéré sí iye owó ọkọ̀ tí màá wọ̀ láti ìlú Ìlọrin sí Ìbàdàn. Ṣùgbọ́n ìyè tí mo padà ná nínú ọkọ̀ ojú irin náà ó tó ìlọ́po mẹ́ta sí mẹ́rin iye owó ọkọ̀ tí mo máa wọ̀ dé Ìbàdàn. Torí wípé oríṣìíríṣìí ohun làṣà ń pàdé lọ́nà báṣe lọ, tàń rá tàń jẹ́, tàń rá tàń jẹ́. Ó sì fẹ́ gba gbogbo owó tán lọ́wọ́ wa. Bí mo ṣe yanjú rẹ̀ náà ni pé mo ṣe sùúrù. Lẹ́yìn ìyẹn báyìí ọjọ́ mi kò ṣe mímọ́ lọ́jọ́ mi pé kí n lọ wọ ọkọ̀ ojú irin lọ sí Ìbàdàn. Ohun tí ó, ohun tí, ohun tí mo kábàámọ̀ náà ni wípé àkókò mi tó fi ṣòfò àti ibi tó tún wá yẹ kó ti sì wá já mi nígbà tí mo dé ìlú Ìbàdàn, mo tún ṣẹ̀ wá ìyè owó ọkọ̀ tí mo tún ṣẹ̀ wá wọ̀ padà sẹ́yìn lọ sí ibi tí mò ń gbé ó tún wá ná mi lówó púpọ̀. Àwọn nǹkan tí mo kábàámọ̀ nìyẹn.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí à ń ṣe níbí. Iṣẹ́ ìbílẹ̀ tí à ń ṣe, à, èyí tí mo lé ro, òun náà ni, ẹẹ́, abgọ́ ṣíṣe, agbọ́ ṣíṣe. Òun ti iṣẹ́ ìbílẹ̀ tí mo lé ro yípé a ń ṣe òun náà ni agbọ́ ṣíṣe. Pẹ̀lú kí ni a ń ṣe? Ohun tí a fi ń ṣe òun náà ni oríṣiríṣi nǹkan. Ewé àti egbò, ewé àti egbò la fi ń ṣe. Yálà ka já ewé àbí epogi, àbí ka gé àwọn igi, kaa rẹ́ ẹ́ àwọn nǹkan tí à ń kó papọ̀ tí a fi ń ṣe agbọ́ ṣíṣe rí. Ẹ̀, àwọn tí wọ́n máa ń ṣe e àwọn náà ni a máa ń pè ní àwọn alágbo. Orúkọ tí a máa ń pè wọ́n ni alágbo. Orúkọ ta maa n pe àwọn ti won maa n se agbo ree. Ibi tí a ń tà á, ibi tí a ti ń tà a náà ni ibi ilé alágbo. Náà na ti maa n ta a, tàbí nínú ọjà, ehn tàbí nínú ọjà, tàbí orita mẹ́ta kan tawon mii maa n dúró si wan wa orita mẹ́ta to je pe wan dúró si ti won a ti maa ta a, ehn orita mẹ́ta to gba ero dáadáa, tawon eeyan maa n rin ton baa n kọjá.

Kí ni o lè ṣe nísinsìnyí tí òun kò le ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Ohun tí mo lè ṣe nísinsìnyí tí mi ò lè ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn, òun náà ni wípé kí n rí nǹkan tó wù mí tí mo fẹ́ rà, kí n sì fi owó ara mi kí n fi ràá. Torí ọdún mẹ́wàá sẹ́yìn sí ìsinyìí, mi ò tíì ní àǹfààní àti máa ṣiṣẹ́ tí ó ń dowó. Iṣẹ́ tó ń dowó tí mo fi lè ló owó lọ́wọ́ lápò pé kí n lè ra nǹkan tó bá wù mí. Ṣùgbọ́n nísinsìnyí báyìí, ehn, Ọlọ́run ti fún mi ní àǹfààní láti le, láti ní iṣẹ́ gidi tó jẹ́ pé tí n bá rí nǹkan tó bá wù mí tí mo fẹ́ rà, i ń ràá. Bí o, bí mo ṣe kọ̀ọ́? Bí mo ṣe kọ̀ọ́ náà ni wípé mo ṣiṣẹ́, mo ṣiṣẹ́ déédéé, kí n le rówó pa déédéé. Bí mo ṣe kọ́ náà nìyẹn. Àwọn Yorùbá ní "Iṣẹ́ lòògùn ìṣẹ́". Ehn, iṣẹ́ náà ni mo ṣe tí mo fi kọ̀ọ́. Ohun tí o fi, ohun tí o, ohun tí o fi ń ṣe. Ó, kò sí ohun tí mo, tí mo lè sọ pé mo fi ń ṣe o, lẹ́yìn pé kí n ṣiṣẹ́ kí ń gbowó kí n sì ná owó kí n fi ra nǹkan tí mo fẹ́. Ó tán.

Sọ fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun níta ilé. Ìgbà tí mo le ní mo máa ń jẹun níta, tí ọ̀nà mi bá jìn sí ilé, tí ọ̀nà mi bá jìn sí ilé tí ebí sì ń pa mí, àwọn àkókò tí mo le ní mo máa ń jẹun níta rèé. Àwọn àkókò tí mo le ní n máa jẹun níta rèé, ìgbà tó bá dẹ̀ jẹ́ kò sígbà tí ò le jẹ́. O le jẹ́ lọ́wọ́ àárọ̀, o le jẹ́ lọ́wọ́ ọ̀sán, o le jẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́. Ibi tí mo ti máa ń jẹẹ́, àwọn bóyá bí ibi tí, bóyá ibi tí n bá ti lọ ṣiṣẹ́ tá ńpé mo bá lọ ṣiṣẹ́ níbi kan tí mo sì rí olóúnjẹ tó súnmọ́ ibi ibẹ̀. Tébí sì ń pa mí tí mo sì mọ pé i ǹ le gbe délé, ebí tó ń pa mi i ǹ le fi mọ́ra délé, màá jẹun ní ìta, níta. Miì le ka iye ìgbà tí ó ti ṣẹlẹ̀ o. Mi ò lè ka iye ìgbà tó ti ṣẹlẹ̀, ṣùgbọ́n tí wọ́n bá ní kí n kàá ní méní méjì lọ́dún yìí, bóyá kò tíì ju bí ẹ̀ẹ̀mẹ́jì lọ àbí ẹ̀ẹ̀mẹ́ta tí mo jẹun níta ilé. Pẹ̀lú ta-- ah, èmi nìkan náà ni ìgbà mí máa ń wà tẹ́ pé èmi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi la jọ máa ń jẹun níta. Ohun tí ó ń pé, miì lè sọ ohun pàtó ohun tó ń pé o. Mi ò lè sọ oùnpàtó ǹkan tó ń pẹ́.

Sọ fún wa nípa òkè tí o ti rí tàbí gùn. À, ẹye òkè tí mo ti rí ó pọ̀ o. Se òkè so bí mo fẹ́ sọ nu àbí òkè àgalà àbí a oríṣìíríṣìí òkè ni mo ti rí ṣùgbọ́n tí n bá ní kí n sọ òkè tí mo ti gùn rí, òkè kan ni mọ̀ ṣi gùn rí, ìyẹn òkè ẹyẹ, òkè ẹyẹ àgalà. Ẹ̀yi tí ń bẹ ní agbègbè Mọ́kọ́lá, ìyẹn ni mo ti gùn rí ní ẹ̀ẹ̀kan. Ibi tó wà náà ni ẹ́ ẹ a ń pè àdúgbò ibe ni Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn, ibi tí ó wà níyẹn. Ìgbà tí mo gùn iṣẹ́ ni mo lọ ṣe níbi ibẹ̀. Mo lọ fún yàn ní ǹkan níbi ibẹ̀, òun ló jẹ́ kí ní àǹfààní àti le gùn. Ohun tí mo rí ohun náà ni wi pé, gba mo dúró sí orí ibẹ̀ teń-te, mo n rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé tàn wà ní àyíká, mo n rí ọ̀pọ̀lọpọ̀ òrùlé ìle èyí tàn wà ní àyíká.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ǹkan tó bá ti wà ní apá mi tó, to jẹ pé mo lágbára láti ṣe, òun náà ni mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Yálà owó ni, ǹkan fífúnni, aṣọ ní bàtà ni, n tí bá ti lágbára ẹ̀ tó sì wà ní kàpá mi, òun náà ni mo máa ń lo, tí mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Kì ṣé pé bọ́yá pé mo máa ń ṣe ju ara mi lọ irọ́, tí bá ti mọ̀ pé ó bá wà ní ika wọ́ mi tó sì wu mo mọ̀ pé mọ ní oore-ọ̀fẹ́ a ti le ṣe fún ènìyàn, òun ni mo fi máa ń ran àwọn ènìyàn ní ọwọ́.

Báwo ni rírà ohun ṣe rí tẹ́lẹ̀? Báwo sì ni ó ṣe rí nísinyìí? Rírà nǹkan tẹ́lẹ̀, owó péréte la fi máa ń ra. Nǹkan tó bá pọ̀, owó kékeré báyìí téèyàn bá mú owó lọ ọjà, tóo mú bóyá bí ẹgbẹ̀rún méjì àbí ẹgbẹ̀rún mẹ́ta lọ sí ọjà, èyí ó ra ọ̀pọ̀ tí àpò ó kún wálé. Ṣùgbọ́n nísinyìí, in tí à ń fi ẹgbẹ̀rún méjì, mẹ́ta rà láyé ìgbà yẹn tẹ́lẹ̀, àwọn là ń fi bíi ọgbọ̀n ẹgbẹ̀rún tàbí ogójì ẹgbẹ̀rún la fi ń, la fi ń rà nísinyìí. Ǹkan rírà nísinsìnyí ó ti wọ́n gan-an ni. Gan-an ni, tí ò kí ń ṣe kékeré rárá gidi gan-an. Ó ti wọ́n gidi gan-an. Ibi tí à ń lọ kò yé wa o. Ibi tí à ń lọ kò yé wa rárá lórílẹ̀-èdè yìí, kò yé wa. Kí Ọlọ́run kó ṣàánú fún wa ni. Torí gbogbo nǹkan kàn ṣáà ń wọ́n, ojoojúmọ́ ni nǹkan ń wọ́n síi. Ojoojúmọ́ ni nǹkan ń wọ́n si. Ìgbà mélòó tó ń gbà? À, mí ò mọye ìgbà tó ń gbà o. Ṣùgbọ́n. Tẹ́ẹ bá lọ sí ọjà lónìí tẹ lọ ra nǹkan. Nǹkan tẹ́ẹ bá rà ní tẹ́ẹ bá rà ní iye kan ní èní, tó bá di-- tẹ́ẹ bá tún padà lọ ibẹ̀ tẹ́ẹ lọ ra irú nǹkan tẹ́ẹ rà yẹn, iye ẹ̀, tẹ́ẹ bá lọ ràá ní ọjà lọ́jọ́ kejì, yóò tún ti wọ́n si. Yóò ti wọ́n kọjá iyè tẹ́ẹ báa ní àná lọ. À, ohun tí mò ń rántí pọ̀. Ohun tí mò ń rántí, mo rántí ayé ìgbà táà ń fi fifty naira táá fi jẹ búrẹ́dì àtẹ̀wà táá sì yó. Ohun tí mò ń rántí ń pọ̀. À, ohun tí ó ti, ta tí, tí wọ́n, ta tí, ta tí, ta tí, ta tí sọnù. À, ohun tí mò ń ro ó pọ̀, tí mò ń rántí pọ̀. Ṣé táa bá fẹ́ mu tíì ni? Ta bá fẹ́ mu tíì èló ni wọ́n ń ta àwọn tíì náà ńgbà náà. Ṣùgbọ́n nísinyìí, gbogbo ẹ̀ ti di ọ̀wọ́n gógó. Kí Ọlọ́run kó ṣàánú fún wa ni.